Ìgbà tí mo wà ń bisẹ́, wákàtí kan ni mo máa ń sinmi lọ́sàn. Òun ni àkókò tí mo ní láti lọ jẹun, láti lọ ra nǹkan, láti jáde, láti lọ se nǹkan tí mo fẹ́ ṣe. So lọ́sàn, ìgbà tí mo máa ń jẹun, ìgbà isimi mi lọ́sàn ni wákàtí, wákàtí ikan ni mo máa ń sinmi lọ́sàn.

Rárá o, mo má n jẹ ẹran dáadáa. Mi ò jẹ́, mi ò jẹ́ ẹni tí ò kí n jẹ ẹran o. Even ta bá fẹ́ sọ nǹkan tí mi ò kí n jẹ, nǹkan tí mi ò kí n jẹ ni ẹja, mo kí n jẹ ẹja. But ṣẹ́ rẹ́ran yẹn à mo máa n jẹ ẹran gidi gan, mo máa n jẹ ẹran dáadáa. Láti ẹran chicken àbí ẹran ewúrẹ́ mo má n jẹ ẹran, ẹran tí mo rí tó bá jẹ́ ẹran tó da mo má n jẹ ẹ́.

Bẹ́ẹ̀ ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo máa ń lò ní ilé. Mo ní fóònù mi tí mo máa ń lò, mo ní PC mi, mo ní personal computer, mo ní laptop tí mo máa ń lò. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ní nìyẹn, màá lò wọ́n fi ṣiṣẹ́, màá ń lò wọ́n àti máa ṣe àwọn ǹkan mi.

Mi ò kí ń lo tùràrí kankan, torí tí mo bá fín àwọn kiní yẹ̀ gan, àwọn ọ̀orun tí ọ́ ma ń yọ, mi ò gbádùn ẹ̀. Nọ̀, mi ò lo tùràrí nǹkan, tí mo bá wa ni bí tí won ti nfi kiní yẹ̀n gan, mo lè jáde tori, mi ò like òorún àwọn kiní yẹ̀n.

Un tí mo bá fẹ́ ṣe nǹkan, mo máa n, mo máa n ṣe plan ẹ̀, mo máa n budget ẹ̀, èlò tí mo máa lò, eh, èlò tí kíní máa, tó máa need. Tí mo bá rí pé mi ò ní owó ẹ̀ tó gara bẹ́ẹ̀ yẹn, mà á wá èèyàn tí mà á, mà á wá èèyàn tí mo máa bèèrè lọ́wọ́ ẹ̀ bóyá ó lè, ó lè ràn mí lọ́wọ́ pẹ̀lú owó tí mo máa need fún nǹkan tí mo fẹ́ ṣe. Bí mo ṣe máa ń borí àwọn nǹkan tó pẹ̀sẹ̀ owó tí mo, tí mo fẹ́

Rárá o, mi ò tí ì ní ọkọ́, mi ò ní ọkọ́ tí mo máa ń wà nísìnyí. Tí mo bá fẹ́ lọ síbí kan, mo máa ń gbọ́ ọkọ́, but mi ò ní ọkọ́, but, ki ń wo bó ṣe máa rí lọ́dún yìí bóyá mo máa ra ọkọ́ tí mo máa lò àti máa jáde àti máa lọ síbi iṣẹ́ àti máa ṣe nǹkan tí mo fẹ́ ṣe.

Ọ̀sẹ̀ yi tó kọjá lọ́jọ́ Sátidé ni mo lọ wọn yín mí ní dókítà tó máa ń ṣe yín, torí mo ní àwọn nǹkan tó ń dùn mí leyìn mí. So mọ lọ báa, ó bá mi, kò bá mi wo eyìn mi, kó bá mi wo nǹkan tó ń ṣe mí níbẹ̀. Òun ló wá fi floss fi fọn eyìn mi fún mi.

Gbogbo ìgbà tí mo máa ń wọ ẹ̀rọ ìgbésókè gan, èmi nìkan ni mo máa ń wọ. Àmọ́ tí mo bá rí àwọn ènìyàn tó ń wọ ìgbà tí mo wọ̀, mo máa bá wọn sọ̀rọ̀. Mo máa ń bí wọn léèrè pé ṣe ibi tí mò ń lọ ni wọ́n ń lọ. Wọ̀ tó bá jẹ́ èmi nìkan ni mò ń gun kìíní tí mo ń gùn mi ò lè bá anybody sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni, tí mo bá wà nínú ọkọ̀ omi, mo máa ń wọ àbò, mo máa ń wọ ọjà àbò tí mo bá wà nínú ọkọ̀ omi torí èmi mo jẹ́ ẹni tí òtútù máa ń mú. So láti avoid gbogbo ǹkan òtútù yẹn tó máama ń ṣe mí, òun ni mo máa ń wọ ọjà àbò.

Bẹ́ẹ̀ ni, mo like atí màá wo okùn gan o. Mo like atí màá wo okùn. Lórí phone mi gan, mo ní àwọn picture tí mo yà nígbà tí mo n wo okùn. Tórí blessing, ìbùkún ni, ìbùkún tí Olúwa fún, fún wa ni yẹ́n, okùn yẹ́n, oun ní ìbùkún tí Ọlọ́run fún wa.

Lójojúmọ́ igbà méjì ni mo máa ń fọnu mi, àárọ̀ àti alẹ́. Tí mo bá ń lọ síbi iṣẹ́, tí mo bá jí làárọ̀, mo fẹ́ lọ síbi iṣẹ́ àbí mo fẹ́, mo fẹ́ lọ síbi ibi mi, òun ni mo máa ń fọnu mi. Lálẹ́ tí mo bá ti dé, tí mo bá ti báṣọ̀, mo ti, mo ti fẹ́ jẹun, màá fọnu mi.

Nísìí mi ò mọ̀ bí àwọn ṣe máa ń ya àwòrán nísìí o. Ìgbà tí mo wà kékère, mo máa ń ya àwòrán daada, mo máa ń ya àwòrán Ben 10 àti gbogbo cartoon tí mo máa ń wò. Isin yii ti mo ti dagba, mi o rope mo le ya awooran ni isin yi o Èṣe o, tí mo bá lè ṣe gan díẹ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù torí ìpàdé lórí fóònù ó wà much, ó wà easy, ó rọra àti, àti ṣe. Kò ṣe, kò ṣe nǹkan tí èèyàn máa máa ronú àti jáde àti wọ aṣọ àti ṣekini. Eléyìí tí èèyàn bá ti tan fóònù ẹ tó ti tàn dáta ẹ̀ láti máa ṣe ìpàdé loku to ohun ni mo fẹ́ràn jù.

Oṣù tó kọjá ni mo lọ, mo lọ, mo lọ ya foto. Mo gbé àwọn àbúrò mi lọ síbẹ̀ kí ó lọ wo bí ibẹ̀ ṣe rí. Mo ya foto, mo-- a gbá bọ̀ọlu, a gbá bọ̀ọlu díẹ̀ níbẹ̀ nígbà tá a lọ, ṣo òun nkn tá a lọ síní.

Farahan, ní ìsínyì í gàn, mi ò ní àwọn tó máa ń ṣiṣẹ́ lábẹ́ mi o. Ibi tí mo ti ń ṣiṣẹ́, òṣìṣẹ́ ni mo jẹ́. Ooo, mi ò tí, mi ò tí di ọ̀gá tí ó máa ń san owo fún àwọn èèyàn. Bọ̀ tí mo bá di ọ̀gá, tí mo bẹ̀rẹ̀, a sì máa san owo fún àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ mi. Wọ́n á máa fún wọn ní owó àfikún. Bọ̀ ní ìsìn, òṣìṣẹ́ ni mo jẹ́

Rárá o, mi ò kí ń wọ ohun ọ̀ṣọ́ sàráà o, mi ò kí ń wọ. Ǹkan tí mo máa ń wọ ni fìlà. Fìlà ni mo máa ń wọ, mi ò kí ń wọ àwọn yẹn. Ìyẹn ni fún àwọn tó ti dàgbà díẹ̀, àwọn ló máa ń wọ. Ní emi, fìlà ni mo máa ń wọ.

Mi ò kí ń jẹ́ kí fóònù mi gbóná o. Fóònù mi ló máa ń gbóná fún ara rẹ̀. Tí mo bá ń lò àti gbá game, fóònù mi máa ń gbóná dáadáa. Á mọ̀ tí fóònù bá ti gbóná bẹ́ẹ̀, màá fi í lẹ̀. Màá pa data ẹ̀ torí data yẹn ó máa ń àwọn nǹkan tí ó máa ń fa kí fóònù mi gbóná. Mo máa pa data mi, màá fi í lẹ̀ díẹ̀ kó cool díẹ̀.

Rárá o, mi ò ní ọgbà. Mi ò ní, torí ibi tí mò ń gbé nísìnyí rentage ni mi ò rent ẹ́. Mi ò tí gba ilé mi. Tí mo bá ti gba ilé mi, máa, máa ní ọgbà tí mo máa ń gbin àwọn flowers àti àwọn, àwọn green, àwọn scent leaf ẹ, àwọn ẹ́ kínní ẹ́ dá máa ń fi ń ṣe oúnjẹ. M á gbin gbogbo ohun kínní ẹ́ níbẹ̀ tí mo bá ti gba ilé mi.